Ṣíṣètò àwọn iṣẹ́ àkànṣe mi jẹ́ ohun tó ṣe pàtàkì gan inú ìgbésí ayé mi torí pé mo jẹ́ ẹni tó, ẹni tó fẹ́ràn ìmulo ọpọlọ àti ìtọ, ìtọnisọ́nà dáadáa. Nígbà tí, nígbà tó bá jẹ́ pé mo, mó n, tó bá yẹ kó mo ní àwọn iṣẹ́ púpọ̀ láti ṣe, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni pé mo máa ń wo, wò wọ́n dáadáa kí n, kí n mọ èwo ló ṣe pàtàkì jùlọ àti èwo ló yẹ kó gbẹ́yìn, ló yẹ kó kẹ́yìn. Kò sí bí mo ṣe lè ṣe gbogbo nǹkan ní ẹ̀kan ṣoṣo, ara ara àti ara mi lè ṣe gbogbo nǹkan ní ẹ̀kan ṣoṣo. Nítorí náà mo, mo kọ́ ara mi pé kí n pín iṣẹ́ sí kéékèékèékéré, kí n pín sí kéékèèké. Mo tún máa ń kọ àwọn ohun tí mo fẹ́ ṣe sílẹ̀, bóyá sínú ìwé o tàbí sínú fóònù mi. Nípa bẹ́ẹ̀, ọpọlọ mi á tú, á tú yaya nítorí pé mi ò ní, mi ò ní, mi ò ní gbìyànjú láti rán ti ohun gbogbo lẹ́sẹ̀, lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀wọ́n lẹ́ẹ̀kan ṣoṣo. Ó máa ń jẹ́ kí n ṣiṣẹ́ pẹ̀lú ìfara, ìfara, ìfarabalẹ̀ àti pẹ̀lú ìtẹ́lọ́rùn. Ohun, ohun mí tí, tí mo tún kà sí pàtàkì ni àkókò. Mo máa ń pín àkókò mi dáadáa torí pé àkókò kì í dúró de ẹnikẹ́ni. Mo mọ̀, mo mọ̀ ìgbà tí ọpọlọ mi bá tó, tó bá ti sọ wípé "à! Ó yá, lọ, lọ sùn. Ó ti ṣe tán tó ṣe tó." Torí nígbà tó bá ti sọ bẹ́ẹ̀ fún mi, tí mo ti mọ̀ bẹ́ẹ̀, màá ríi wípé mo, mo lọ sùn, mo lọ sùn dáadáa, mo sinmi dáadáa. Mo tún gbà pé kì í, kì í ṣe gbogbo ohun tí, tí àgbéró ló máa ń ná, kì í ṣe gbogbo ohun tí àgbéró ló má, ló máa ń lọ gẹ́gẹ́ bí a ṣe fẹ́. Nígbà mí, nǹkan á yípadà, ìṣòro á wáyé ṣùgbọ́n mo kọ́ ara mi pé kí n má ba inú jẹ́. Mo máa ń tún ìlànà mi ṣe tí run ǹkan báyẹn bá wáyé kí n sì tẹ̀síwájú. Ìgbà mí náà, ìgbà mìíràn, ẹ́m, níbi iṣẹ́, iṣẹ́ àti ìgbésí ayé, ayé mi ó ṣe pàtàkì gan fún mi. Ó ti, ó ti kọ́ mi láti jẹ ẹni tó ní ìṣòro, ẹni tó mọ ibi tó ń lọ àti ẹni tí ó mọ̀ pé ìlera ọpọlọ àti ìtọnisọ́nà jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí ọ̀nà àṣeyọrí. Ni sọ́kí ṣíṣe àtojú, àto, à, tí ṣíṣe àtojọ, àtojọ iṣẹ́ kì í ṣe pé kò kan, kò kan iṣẹ́ nìkan, kì í ṣe pé kì í ṣe nípa iṣẹ́ nìkan ṣùgbọ́n ó tún dá, ó tún dá lórí ìgbése ayé wa lápapọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́ta fún àwọn ènìyàn ṣùgbọ́n kì í ṣe lẹ́ta lásán nìkan. Nígbà tí mo ń bá kọ lẹ́ta, mo máa ń gbìyànjú láti fi ọkàn àti, ọkàn àti òtítọ́ mi sínú rẹ̀ torí pé lẹ́ta kì í ṣe nǹkan sí, kì í ṣe nǹkan, nǹkan sí ọ̀rọ̀ nìkan, kì í ṣe nípa ọ̀rọ̀ nìkan, ó jẹ́ ọ̀nà láti bá ènìyàn sọ̀rọ̀ láti inú ọkàn wá. Mo máa ń kọ lẹ́ta fún àwọn ọ̀rẹ́ mi, fún, bóyá fún iṣẹ́, yà, fún, bẹ́ẹ̀ni fún iṣẹ́ tàbí nígbà mí fún ẹni tí ó nílò ìtìlẹ́yìn tàbí ìmọ̀ràn. Ni gbogbo ìgbà ohun tí mo ń, tí mo ń ronú ni pé báwo ni ẹni tí yóò ka lẹ́ta yìí ṣe máa rí. Nítorí náà mo máa ń yan ọ̀rọ̀ mi pẹ̀lú ìtọ́nisọ́nà àti ìbáṣepọ̀. Nígbà tí mo bá ń kọ lẹ́ta, mi ò fẹ́ kí ó dàbí ẹni wípé, ẹ́m, ó tó dàbí ẹni wípé mò ń pàṣẹ tàbí mò ń fi ara mi hàn jù. Mo fẹ́ kí ó dàbí ìjíròrò, bí ẹni pé a jókòó níwájú ara wa, a sì ń bá ara wa sọ̀rọ̀ lọ́nà tó mọ, a kọjú sí ara wa ní ọ̀nà, ní, ní inú àlàáfíà, a sì ń sọ̀rọ̀ sí ara wa ní ọ̀nà, ọ̀nà tó dára. Mo tún gbà pé lẹ́ta lè yí ọkàn ènìyàn padà. Ọ̀rọ̀ tí a kọ dáadáa ó lè fún ènìyàn ní ìrètí, ó lè mú ìbànújẹ́ kúrò ninú, ninú ọkàn ènìyàn, ó lè, ó lè mú kí, kí ó ronú jinlẹ̀, kó yí, kó yí ọkàn padà tàbí kó jẹ́ kó mọ̀ pé a ń rí i, a sì ń gbọ́. Ìdí nìyẹn tí mo, tí mi ò fi máa ń kọ lẹ́ta, lẹ́ta lásán. Mo máa ń fi, mo máa ń gba àkókò mi si, mo máa, mo máa rí pé mo kọ láti inú ọkàn mi wá. Ni ayé òde òní ọ̀pọ̀ ènìyàn tí ń lo, ọ̀pọ̀ ènìyàn tí ń lo ìkànnì ayé ìyelujara ju, ju lẹ́ta lọ. Ṣùgbọ́n mo tún rí i pé lẹ́ta ṣì ní agbára ti ẹ̀. Ó ń jẹ́ kí ìbánisọ̀rọ̀ jinlẹ̀ sí, ó sì ń fi ìtẹ́lọ́rùn hàn sílẹ̀ hàn. Ní sókí, bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́ta fún àwọn ènìyàn torí pé mo gbàgbọ́ pé ọ̀rọ̀ tí a kọ pẹ̀lú, pẹ̀lú ìtú, pẹ̀lú ìfọkànbalẹ̀ láti inú ọkàn wa àti, àti òtítọ́ lè kọ, ó lè kó, kó kọ àjọṣe, àjọṣe wá kó sì jẹ́ kí ayé kó dára sí i.

Bẹ́ẹ̀ni, mo máà ń ṣe ìdárayá gan an. Bí ó tilẹ̀ jẹ́ pé kì í ṣe pé mo máa ń lọ sí ibi tí wọ́n, ibi, ibi ilé ìdárayá lójoojúmọ́. Ṣùgbọ́n mo gbà pé ìdárayá ṣe pàtàkì gan an fún ara àti fún ọpọlọ. Mo ti mọ̀ pé nígbà tí mo bá ń ṣì ṣe ìdárayá díẹ̀, ara mi ha, há tú yayà, àlàáfíà a farahàn, ọpọlọ mi a sì ṣiṣẹ́ dáadáa síi. Bí mo ṣe jẹ́ ẹni tí, tí mò ń ronú púpọ̀, tí mo sì ń ṣiṣẹ́ pẹ̀lú ọpọlọ mi, mo rí i pé tí ara kò bá dá hun, ìrònú náà kì í rọrùn rárá. Ìdí nìyẹn tí mo fi ń gbìyànjú láti máa gbé ara mi rìn. Bóyá kí n rìn díẹ̀ tàbí kí n, kí n, kí n ṣe ìdárayá ní ọ̀nà tí mo bá ṣe rí bí wọ́n ṣe ń ṣe ní orí afẹ́fẹ́, lórí, ẹ, ẹ̀rọ ayé, ayé, ayélujára wa, lórí fóònù. O máa ń wọ fóònù, máa wọ bí wọ́n ṣe ń ṣe, ẹ, ìdárayá náà. So òun ni o máa ń tẹ̀lé. Tàbí kí n ṣe àwọn ìdárayá kéékèèké ní ilé mi tàbí kí n lọ sí ibi ilé ìdárayá. Nígbà mi, mo máa ń ṣe ìdárayá kì í ṣe torí ara mi nìkan ṣùgbọ́n torí ìlera ọpọlọ mi náà. Ó máa ń ràn mí lọ́wọ́ láti, láti dín ìbànújẹ́ kù, láti ní ìrònú tó tún dá yàtọ̀, láti tún, láti tún, láti tún agbára mi ṣe náà. Lẹ́yìn ìdárayá díẹ̀, hun, mo máa ń rí i pé inú mi máa ń dùn gan an, ó máa ń dùn sí àlàáfíà joba láyé mi, àlàáfíà joba ní gbogbo ara mi. Ìgbà mí ara kọ́kọ́ máa rọ mí díẹ̀ ṣùgbọ́n tí mo bá ṣe ń ṣe é si ní ojoojúmọ́, maa tún rí pé ó ti mọ̀ mi lára, mà á rí àlàáfíà tó ń jọba ní gbogbo ara mi. Mo tún mọ̀ pé kì í ṣe pé a gbọdọ̀ ṣe ohun tó le ju ara wa lọ. Mo gbà pé ohun tí ó ṣe pàtàkì ni ìfaradà àti ìfarakànrà. Bí ó tilẹ̀ jẹ́ pé ìdárayá kékeré ni, ni mo máa ń ṣe ní gbogbo ìgbà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá ń ṣe lọ́pọ̀, lọ́pọ̀lọpọ̀ tá, tí a ń ṣe lójoojúmọ́, ó máa ń ní àbájáde rere. Ní ayé òde òní tí ọ̀pọ̀ wa ń jókòó pẹ́, bí àwa tí à ń lo kọ̀ǹpútà àti tá ń jókòó, tá ń lo fóònù púpọ̀, ìdárayá ti di ohun tí a kò gbọdọ̀ fojú, fojú fò. Ó ń ràn wá lọ́wọ́ láti pa ara wa mọ́, láti ṣètò ẹ̀mí wa dáadáa àti láti gbádùn ìgbésí ayé wa dáadáa. Ní ṣókí, bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá, ìdárayá. Kì í ṣe torí pé mo fẹ́ hàn síta, mo fẹ́ kí àwọn èèyàn mọ̀ pé mo ń ṣe ìdárayá. Rárá o, kì í ṣe nítorí ẹ̀. Ṣùgbọ́n torí pé mo fẹ́ jẹ́ kí ara mi, mo fẹ́ jẹ́ ẹni tí ara, ara rẹ̀ àti ọpọlọ rẹ̀ wà ní ìdá, ìdá, ìdá, ìdá, ì, ì, ìdàgbàsókè tí ó wà ní àlàáfíà dáadáa pẹ̀lú ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ ni, ní gbogbo ìgbà. A gbọdọ̀, a gbọdọ̀ ní àlàáfíà ní ara àti ní ọpọlọ. Ẹ̀ṣọ́.